Rárá, mi ò tíì léèyàn kúrò ní ìṣe ri. Gbogbo awọ́n tí a bá jọ ń ṣiṣẹ́, a máa jọ ń bẹ̀rẹ̀ rẹ̀, àdejò máa ń parí rẹ̀ ni. Mi ò tíì léèyàn kúrò ní ẹnu ìṣe ri tàbí nínú iṣẹ́ tí a jọ ń ṣe rí. A jọ máa ń bẹ̀rẹ̀, àlejò máa ń parí iṣẹ́ náà ni.

Rárá mi ò kí ń wọ ìborùn, kò sí ohun tí mo fẹ́ fi ìborùn ṣe, ṣùgbọ́n mo máa ń dé fìlà láti fi bo irun mi àbí láti fi bo orí mi. Mi ò kí ń wọ ìborùn torí obìnrin ni ó máa ń wọ ìborùn ní ilẹ̀ Yorùbá tàbí gẹ́gẹ́ bí ọkùnrin.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mímọ́ torí pé wọ́n sì máa wúlò fún mi ní ọjọ́ mìíràn láti lè padà lọ sí ìdí rẹ̀ lọ́wọ́ ohun tí mo fẹ́ ṣe tàbí ohun tí mo nílò láti ṣe ní ọjọ́ iwájú. Mo máa ń pa fáìlì mímọ́ dáadáa débi tí ẹnikẹ́ni ò ní lè mọ ohun tí ó wà níbẹ̀ tàbí láti fọwọ́ kàn án.

Mo máa ń kojú ìṣòro lẹ́nu iṣẹ́ láti wá ìtumò síi, láti wá ojútùú sí gbogbo ìṣòro tí mo bá kojú lẹ́nu iṣẹ́. Kò sí orísirísi ìṣòro tí mo bá kojú lẹ́nu iṣẹ́ tí mo ṣe máa wá ojútùú sí ìṣòro náà ni mo máa wá. Òun ni ọ̀nà tí mo máa ń gbà láti kojú rẹ̀ láti wá ojútùú sí àwọn ìṣòro náà ni, òun ni mo máa wá lákòókò tí mo bá kojú ìṣòro lẹ́nu iṣẹ́ tàbí ìdíwọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà ní ilé mi tí mo gbin oríṣiríṣi nǹkan sí. Bí oríṣiríṣi nǹkan wà nínú bẹ̀. Oríṣiríṣi ohun tí a ṣara lóore ohun ni mò kó síbẹ̀. Oríṣiríṣi àwọn nǹkan tó ń fún ojú lóúnjẹ ohun ni àwọn nǹkan tí mo kó síbẹ̀. Mo ní ọgbà ní ilé mi tí mò ń tún kọ́ lọ́wọ́lọ́wọ́, báyìíbáyìí báyìí. Mo ní ọgbà ní ilé mi, ẹ̀ṣeun.

Lákọ̀ọ̀kan náá, fóònù mi àti bátirí òun ní a ṣe papọ̀. Fún ìdí èyí, ó ṣòro láti yọ bátirí kúrò nínú fóònù mi torí wípé a ṣe wọ́n papọ̀ ni láti ìbẹ̀rẹ̀ wá. Kò sí bí a ṣe le yọ wọ́n, kò sí bí a ṣe le tún wọ́n ká. Ó ní bí a ṣe fẹ́ tí a bá ti fẹ́ yọ wọ́n, a máa gbé e lọ sí ẹni tó mọ̀ nípa ẹ̀rọ.

Mo máa ń jẹ ẹran. Tori mo fẹ́ràn láti máa jẹ ẹran. Boyá ẹran màlúù tàbí ẹran ẹlẹ́dẹ̀ tàbí ẹran ogúfe tàbí ẹran ewúrẹ́. Kò sí ẹran èyí tí mi ò fẹ́ràn láti máa jẹ. Paapájùlọ tó bá ti lè jẹ ẹran jíjẹ ni. Mo máa ń jẹ ẹran, mo dè fẹ́ràn jíjẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Ẹran dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ láti lè fi di mí mú dáadáa. Torí pé ní àkókò mìíràn, ẹ̀, olùwá ọkọ̀ ó lè tẹ́, ó lè dede tẹ ìjánu ọkọ̀ láti fi dá ọkọ̀ dúró. Fún idi eyìí, mo máa ń lò ó láti lè fi mú mi dúró dáadáa kí n má ba forí mi gbà á kankan.

Kọ̀npútà jẹ́ ohun tó da tí ènìyàn ń lò. Fún díẹ̀ yìí, èèyàn gbọdọ̀ fi ààbò tó péye sórí rẹ̀ ki ẹnikẹ́ni má bàa lọ bẹ̀ ní ẹ̀yìn ènìyàn láti lè lọ tẹ ohun tí èèyàn ò fẹ́ sí orí rẹ̀ àti wípé orí kọ̀mpútà tí ènìyàn fi ohun tí ó ṣe pàtàkì sí, a gbọdọ̀ fi ètò ààbò sórí rẹ̀.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn rìrìn àjò fún iṣẹ́, ṣùgbọ́n mò ń gbìyànjú mo dè ń wò láti lọ fún ìrìnàjò ránpẹ́ lórí iṣẹ́ mi, torí pé ọ̀pọ̀ ìgbà ni iṣẹ́ máa ń gbé mi lọ ìrìn àjò. Ṣùgbọ́n ní àkókò yìí, ó ti pẹ́ tí mo ti rí irú àárọ̀ rírìn àjò bẹ́ẹ̀ lórí iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi torí wipé ó daa kènìyàn kó máa lọ silé ìjọsìn láti lọ jọ́sìn fún Olúwa Ọlọ́run Olódùmarè ní ọjọ́ ìsinmi láti gbàdúrà fún ìtẹ̀síwájú ọ̀sẹ̀ tuntun láti fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́. Bẹ́ẹ̀ni, mo máa n lọ silé ìjọsìn.

Bẹ́ẹ̀ni, mo ti gùn ún rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá fẹ́ lọ sóde, òun ni mo máa ń gun, tí mo máa ń gbé lọ. Tí ìgbà mìíràn tí mi ò bá lè dáa gùn, àwọn ènìyàn máa, ènìyàn máa gbé mi. Èmi náà rẹ jókòó síbẹ̀, a ó dẹ̀jọ máa lọ. Òun máa tún mú ìrìnàjò náà, ó máa tún mú yá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ni, mo máa ń gun alùpùpù.

Ṣé o fẹ́ran yíya àwòrán? Bẹẹni, mo fẹ́ran yíya àwòrán ní ọ̀pọ̀lọpọ̀ torí wípé tí mo bá ya àwòrán, mi ó rí iyí tí mo nífẹ̀ẹ́ sí àti èyí tí mi ò nífẹ̀ẹ́ sí. Àwọn èyí tí mo bá nífẹ̀ẹ́ sí nínú rẹ̀, màá tọ́jú wọn. Àwọn èyí tí mi ò bá dé nífẹ̀ẹ́ sí, màá gbé wọn dánù kúrò lórí ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi torí wipé mo fẹ́ran àwòrán tó dáa dáadáa láti lè fi ṣe ohun tí mo bá fẹ́ fi ṣe.

Rárá o, mi ò ní aṣọ wíwẹ̀ rárá. Torí wípé tí mo bá fẹ́ lọ wẹ̀, mo máa ń lo, ẹ́ẹ́, tówẹ̀lì, òun ni mo máa ń lò láti mo lọ sí ilé balùwẹ̀. Mi ò ní aṣọ wíwẹ̀ rárá.

Èrò àwọn oníbàárà, ọ máa ń pariwo ni, tó bá ti dé, tó bá fẹ́ra jà, wọn máa pè mí, wọn máa ké sí mi nínú ọ́fíísì mi tàbí nínú ṣọ́ọ̀bù mi, máa sì jáde sí wọn láti dá wọn lóhùn. Ó ní ṣohun tó rọrùn láti dá àwọn oníbàárà lóhùn, ṣùgbọ́n mo máa ń gbìyànjú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lè bèrè ohun tí wọ́n bá fẹ́ láti ṣe fún wọn torí pé kò rọrùn. Ni olùjẹ́ ní àkókò tí mo bá ń ṣe nǹkan mi ní ọwọ́, òun ni àwọn oníbàárà mi máa wá, wipẹ́ àwọn fẹ́ wá ra nǹkan, mo dẹ̀ nílò láti ṣe kí ni láti fi ohun tí mo bá ń ṣe síi láti dá wọn dúró, ẹ̀yin náà ẹ wò, ṣe ohun kan bẹ́ẹ̀ yẹn ṣe ó rọrùn? Ko n ṣe óhun tó rọrùn? Kon ṣe óhun tó rọrùn láti ṣe? Ṣùgbọ́n àtijẹ àti mú òun náà ni. A fi sọ wípé àtijẹ àti mú wá, Ọlọ́run ò ní fi síbi tó hà. Ṣùgbọ́n mò ń gbìyànjú ní gbogbo ọ̀nà láti máa try best mi torí wípé kí ni ohun tí mo fẹ́ràn jù ní títa, ń ṣe òwò ríra ọjà, títa ọjà.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù òun ni búrẹ́dì, oúnjẹ òhun torí òhun ni mo máa fi ń jẹ àkàrà tàbí kí n lo ògì tàbí kí n lo oríṣìíríṣìí ǹkan mìíràn láti fi jẹ àkàrà mi torí pé àkàrà ó jẹ́ ǹkan tí ó dùn. Ìgbà mìíràn kẹ̀ dẹ̀ ré mo lè jẹ àkàrà náà, mo lè jẹ lásán torí ó máa jẹ́ kí inú mi kí ó tètè kún torí náà mo fẹ́ràn láti jẹ àkàrà. Kò sí ohun tó wù mí tí mi ò lè fi jẹ àkàrà náà fún idi eyìí. Jíjẹ àkàrà ohunkóhun ni mo lè fi jẹ àkàrà. Mo lè mú pẹ̀lú ògì, mo lè fi custard mo lè fi jẹ, mo lè fi, ẹ, ohun tí àwọn ẹlòmíràn ń pè ní tapioca mo lè fi jẹ. Kò sí ohun tí mi ò lè fi jẹ àkàrà torí àkàrà náà ó dàbíi puff puff ni, ó dàbí doughnut, ó dàbí ohun ti ènìyàn fẹ́ fún idi eyìí. Kò sí oúnjẹ tí àkàrà tí mi ò fẹ́ràn. Gbogbo èyí tí mo bá ti rí tó ṣe èyí tó ṣe jẹ, òhun ni mo máa, mo máa nífẹ̀ẹ́ sí láti jẹ gbogbo oúnjẹ tó jẹ́ bí i ti àkàrà. Kò sí èyí tí mi ò fẹ́ràn sí. Kò sí èyí tí ò dá nbẹ́ fún idi eyìí. Gbogbo rẹ̀ òhun ni mo nífẹ̀ẹ́ sí. Ẹ ṣe gan, ẹ ṣe o fún idi eyìí. Àkàrà tó jẹ́ ohun tó dùn ni o. O tún, o tún, o tún dálé lórí ohun tí a bá fi ṣe àkàrà náà. Ṣùgbọ́n, gege bí a ti mọ̀ wípé ẹ̀wà òhun ni a máa fi ń ṣe àkàrà, o, ẹ, ó de ní àwọn ìmíràn tí a máa ń fi flour ṣe. Àwọn yen ni bíi búrẹ́dì, bíi puff puff, bíi doughnut tàbí bíi buns.

Bi o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Àh, kí n tó pàrọ̀ ọkàn mi, ó máa ń ṣe díẹ̀ nitorí pé kí n tó lè pinnu ní ìpinnu lórí nǹkan, mo máa ń dà a ro gan. Nǹkan tó lè mú mi pàrọ̀ ọkàn mi ni pé, tí bá ti lọ ṣe ìwádìí lórí ohun tí mo fẹ́ ṣe, tí mo wá ti wá rí àwọn nǹkan mìíràn tí mi ò rí ní tẹ́lẹ̀ tí mo fi pinnu náà, mo máa yí ọkàn mi padà. Tàbí tí bá gbọ́ ìmọ̀ràn lẹ́nu ẹni mìíràn pé ohun tí mo fẹ́ ṣe yẹn, ó ní i bá nínú, mo máa yí ọkàn mi padà. Àkókò tó bá wù mí ni mo lè fọ eyín mi lójúmọ́. Ìgbà mélòó ni o máa ń fọ eyín lóojojúmọ́, lọ́jọ́, lọ́jọ́júmọ́, àh, lójo?

Kí ni ọ́ máa ń wá? Mi, mi, mi sure o. Mi ti ẹ́, mi áfii ti n ba lọ check e. Ní ẹ̀ẹ̀kan tí mò ye ìgbà mi ọ̀sán yi tí mo try láti ṣe, kí lórúko e. Wọ́n fún mi ní, ó ní nǹkan tí mo gba four hundred. Mo gba, oda pe activities àbí ǹkan kan làwọn yen. Wọ́n fún mi four hundred níbi kan. Ó wá ní nǹkan tí mo lọ ṣe mó nbò na.

Rárá o, mi ò fun eniyan ńǹkan ní ẹ̀jẹ̀ rí, èmi náà mi ò tíì gbẹ jẹ́ rí ní ilé iwosan, mi ò sì gbàgbọ́ kí ẹ rí ogun tí máa fi fún eniyan lẹ́jẹ́ àbí tí èmi máa fi náà máa gbe jẹ́ káàkiri àdúgbò. Iro mi ti fún èniyan náà ní ẹ̀jẹ̀ rí. Ṣé o ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán kankan lára torí pé ó jẹ́ ohun ti, ohun tó mọ ní ìfẹ́ sí ni ṣùgbọ́n mi ò ní lára, mi ò ti lè yà á sí ara mi, ẹṣe?

Ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn. Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Expansion. Bẹ́ẹ̀ni, nígbà tí mo bá bẹ̀rẹ̀, bẹ̀rẹ̀ kẹ́tẹ̀ẹ̀ tán tí mo tóbi tán níbi tí mo wà, mo ní ìpinínu mo dẹ́ ní ètò láti fẹ́, láti fẹ́ lọ sí ìlú mìíràn kí n ní branch káàkiri, kí èmi náà wá di business mogul. Mi ò mọ ohun tó ń jẹ́, ṣé o mọ bí o ti ń fọn, fọn kíni, kílé ń fọn?

Àwọn emaili àìwulo. Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn emaili tí ò wúlò nínú spam mail ni o sì máa ń lọ. Ní ìgbà mìíràn, mo máa ń lọ yẹ̀wò láti gbọ́yàn láti yọ kúrò lórí fóòmù mi kó kọ̀ má máa gbayè níbe. Àwọn ìpolówó ọjà náà ń gbà mí, mo máa ń gbà bóyá bí lórí àwọn application tí mo fi mail mi sí. Wọn máa ń gbé àwọn ìpolówó ọjà wá àbí bóyá lórí application tí mo ti ra nǹkan rí, tí mo ti order nǹkan. Wọ́n máa máa gbé àwọn emaili tí ò wúlò wá láti polówó ọjà wọn àbí láti ran mí létí pé àwọn sì ń bẹ̀mbẹ̀ ọ nígbà tí mo bá nílò ohunkóhun kí n lè wá bá wọn rajà. Ṣé o ní gíláàsì ooru? Gíláàsì ooru, ohun tí ẹ bẹ̀rẹ̀ yìí, ohun tí ó lágbára ni.

Tútù. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù èyí tí olóyìnbo ń pè ní sweater. Mo ní bí mẹ́ta, èyí tí ó wúwo dáadáa, tí ó tìck dáadáa, tó máa ń mú oru dáadáa. Nítorí pé nígbà tí ó bá di àsìkò ọyẹ́ bí i àsìkò tawa bayi àbí àsìkò òjò, òtútù máa ń sọ kálẹ̀. Kò dẹ́ da fún èmi fúnraà mi kí òtútù ilẹ̀ ó máa yọ mí lẹ́nu gan. Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotini? Hmm, ohun tí ẹ bèrè yìí, ó jẹ́ ohun tí ó mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan ní ọjọ́ kan. Ni agbègbè kan, èmi àti àwọn ọ̀rẹ́ mi a lọ sí òde láti lọ ṣe fàájì. Wọ́n wá kó oríṣiríṣi ọtí, wọ́n kó ó sílẹ̀ fún wa. A wá ń sọ wípé ẹni tó bá lè kọ́kọ́ mu ọtí pirotini kan tán, a ó fún un ní ọ̀pọ̀lọpọ̀ owó. A wá ṣe ìdíje ní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé bí ẹni kan ó mu pirotini mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ó mu tán, èmi náà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ sọ wípé èmi náà lè mu ọ̀pọ̀lọpọ̀ ogún bí méjì, ara ẹran òyà, ara ẹran gbẹ́, ara oríṣiríṣi tó jẹ́ wípé kò sí owó lọ́wọ́ wa. Kò pẹ́ díẹ̀ ní ẹni tó ni ilé iṣẹ́ náà ló sọ wípé kí ló dé tí a wá ṣe irú ohun báyìí ní ibi ìṣe ti tí àwọn, won wá sọ wípé nígbà tí a sì ní owó lọ́wọ́ kí ó gbó wa kí a ṣe kí ni, kí a mú iṣẹ́ tí a fẹ́ ṣe. Wọn fún àwọn kan láti fọ abọ́, àwọn mìíràn láti gbálẹ̀, àwọn mìíràn láti bá wọn tajà. Báyìí ni ohun tí a ṣe tí a fi rí owó nǹkan tí a lọ, tí a lọ sọ nbẹ. Mo ń mẹ́yẹ bọ̀lápò, ẹ jẹ́ ká máa tẹ̀síwájú.

Ìlera ènìyàn kò dá fún ara ọmọ ènìyàn, torí náà mo máa ń tètè jẹun kí n tó sùn, oúnjẹ mi a lè ti sọ̀kalẹ̀. Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin kẹ̀ kó ṣe rọrùn láti gbé, láti gbé àpò ẹyin, ó lè lọ fọ́ torí pé òun ó lágbára gan ni.

Ní yàrá yẹn, ní ìbi tí èmi wà báyìí, àwa ò kí ń lo ìgboro gẹ́gẹ́ nínú ilé. Ṣùgbọ́n dípò rẹ̀, AC ni a máa ń lò kí òtútù kó má wà. Torí pé ìlú tí mo wà, ìlú tó máa ń gbóná dáadáa ni. Weather máa ń gbóná, ìlú gan-an, fúrà rẹ̀ gan-an gbóná. So nǹkan tó ń fà niyen. AC ni àwa máa ń lò ní ibi bayii. Ìlú le, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ní agbègbè. Ṣùgbọ́n àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, wi pé àwọn ohun kan yìí kò ṣẹlẹ̀ sí wa. Aburú kan kan ò ṣẹlẹ̀ sí ilé wa. A fi ògo fún Ọlọ́run alagbara, tó ṣe ní ìrọ̀rùn fún wa láti wà ní àkókò, láti wà ní ààyè, láti ní oore-ọ̀fẹ́, láti máa ṣe ohun tí a fẹ́. Tí a bá wò dáadáa ní àkókò tí a wà yìí, oṣù kejì ọdún òní àwa yìí, èní sì ni ọjọ́ keje nínú oṣù kejì ọdún tí oríṣiríṣi ohun kan ni ó ti ṣẹlẹ̀. Oríṣiríṣi nǹkan sí inú ìsìn máa ṣẹlẹ̀, ṣùgbọ́n aburú, ókéré, ó tóbi kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀, íre o.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Mo máa ń fọ ẹyín mi lójoojúmọ́ ní ẹ̀ẹ̀mejì bí àwọn dókítà ṣe sọ. Ṣùgbọ́n kò ní ṣe ní gbogbo ìgbà. Mo máa ń fọ láàárọ̀ àti ní alẹ́ kí n tó sùn nígbà tí mo bá jẹun tán kí ó ba lè fún eyín mi ní okun. Tí bá máa jẹ ní àárọ̀ ọjọ́ kejì, àwọn òórùn kóòrùn kò ní lè jáde lẹ́nu mi. Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ọjà, gbogbo ìgbà ni mo máa ń lọ sí ọjà torí pé èmi gangan ni wọ́n máa ń pè ní bàbá ọjà ní agbègbè wa. Torí pé mo máa ń ta àwọn bisikíìtì, súwìtì, shingọ́ọ̀mù, àwọn nǹkan tí ẹnu ń jẹ tí àwọn ọmọ wẹ́wẹ́ kẹ̀dẹ̀ré tí wọ́n máa ń jẹ pàápàá. Fún idí eyí, èmi ni wọ́n máa ń pè ní bàbá ọjà. Though èmi kọ́ ni mo ni ọjà yìí bí kò kín ṣe ọ̀gá ìyàwó ọ̀gá mi ni ibi iṣẹ́ òun ni ó ni àwọn wẹ́wẹ́ wẹ̀ tí ẹnu ń jẹ tí mo ń bá wọn tà yìí. Fún, mo máa ń bá wọn dúró síbẹ̀ láti Monday títí di, eh, Sunday torí pé wọ́n ò kí n sí ní around. Wọ́n máa ń lọ sí ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo dẹ̀ ti bá wọn dúró síbi ọjà yìí tàbí tí mo ti bá wọn lọ sí ọjà lọ́ra kan tó jẹ́ wí pé owó ọjà tí mo bá tà mo máa na gbogbo ẹ̀ jẹ. Torí ojẹ́ pé gbèsè ti pọ̀ ju ní ọrùn mi, ẹgbàá mi ẹ ṣàanù. Ẹgbàá mi ẹ rà mí ká.

Àkókò tí mo máa ń fọ aṣọ, ó dá lé lórí ìgbà tí mo bá fi sí. Ni ìgbà mìíràn, mo lè fi sí pé mo fẹ́ fọ aṣọ mi ní òwúrọ̀ tí máa sì fọ̀ ní òwúrọ̀. Ìgbà mìíràn, mo lè fọ̀ ní àṣálẹ́. Fún dí ẹ̀yìí, ó ní ìgbà àkókò tàbí ọjọ́. Ìgbà mìíràn kẹ́dẹ̀ ré, tí ọjọ́ tí mi ò bá ti lọ sí ibi iṣẹ́, mo lè fọ aṣọ mi ní àkókò tí ó bá wù mí. Mo lè jí ní aago mẹ́jọ, mo lè jí ní aago márùn-ún, mo lè jí ní aago tí ó bá wù mí láti fọ aṣọ mi. Torí pé ní ọjọ́ kejì, mi ò lọ sí ibi kankan. Tàbí pé ní ọjọ́ yẹn gangan, mo ní oore ọ̀fẹ́ láti ṣe ohun tí ó bá wù mí. Fún dí ẹ̀yìí, ìgbà kú ìgbà tí ó bá wù mí, òun ni mo máa ń fọ aṣọ mi. Kò sí àkókò kan pàtó tí mo le sọ wípé òun ni mo máa fọ àwọn aṣọ mi. Bẹ́ẹ̀ sì ni, aṣọ tí mo ní kò pọ̀, ṣùgbọ́n mo máa ń gbìyànjú ẹṣẹ.

Pẹ̀lú iná kí iná kí ó wà, mo máa maa wo television tàbí kí n máa gbá game lórí PlayStation mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gbìyànjú láti kà, ṣùgbọ́n mo máa ń ka bíbélì ju ìwé lọ. Ṣùgbọ́n tí mo bá rí ìwé náà, mo máa ń ka. Ìwé dára, ó jẹ́ ohun tó dára láti máa ka. Ká dé máa kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀. Ìwé ń fúnni ní ọgbọ́n àti òye. Ìwé dára púpọ̀. Lórìn kan fi sọ wipé, "Ẹ̀kọ́ dára púpọ̀, ẹ̀kọ́ lò láyé ta wàyìí. Ẹ̀kọ́ ló ń gbé ni débi gíga. Ẹ̀kọ́ ló ń fúnni lóye. Ẹ̀kọ́ ló ń gbé ni d'epo ọlá." Ka kẹ́ ẹ̀kọ́, ká gbìyànjú, ká kàwé wa. Ẹ ṣe, ìwé dára. Gẹ́gẹ́ bí mo ti wí fún idi éyí, èyín náà e gbìyànjú kí ẹ máa kàwé yín dáadáa. Nítorí àwọn tó ń bá yín type, osi ni wọ́n type.

Àgọ́ tí ẹ sọ kò yé mi tó dáadáa, ṣùgbọ́n àgọ́ tí a bá ń sọ̀rọ̀ nípa àgọ́, àgọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá oríṣiríṣi ibi la ń pè ní àgọ́ ní èdè mi. A lè sọ wipé àgọ́ ibi tí àwọn mọ́là wà, a máa ń pe bẹ́ ní ìgà mọ́là. Níbi tí àwọn, ẹ́ẹ́, ọlọ́pàá, kasọ pé àgọ́ ọlọ́pàá. Fún idíẹ yìí èmi ò mọ àgọ́ tí ẹ ń sọ, ṣùgbọ́n àgọ́ tí èmi ti lọ òun ni àgọ́ níbi tí àwọn mọ́là wà láti lọ ra indomie lọ́dọ̀ àwọn aboki.

Ẹ mọ ohun tí ẹ̀ ń ṣe níbi tí ẹ wà yẹn, torí wípé data mi ń waste. Fún idí ẹ̀yì, data tí mo ń lò lọ́sẹ̀ ọsẹ̀ pọ̀ tó tó yẹ wípé ìgbà mìíràn mo lè lo data bí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tó à ń pè ní hundred k, torí pé kí ni mo máa ń lo data dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn project ni mò ń ṣe. O ní eyí tí mo ṣe tó kọjá lọ. Lórí Telegram wọ́n ti rí ṣàrà wọn ní blocking, wọ́n ní pé àwọn ò fún wa ní kọ̀ọ̀kan. Ẹyin náà ẹ̀jọ, ẹ má ṣe ṣe bẹ́ẹ̀ torí pé data tí mò ń waste ò ti poju lórí yin ẹ jọ, mo bẹ̀ yín ni, mi ò ṣakọ ó. Ẹ jọ, ẹ lè bá mi fi kún owó tí mo fẹ́ gbà lọ́wọ́ yín so that a lè tò mí fún nǹkan tí mo fẹ́ fi ṣe. Ẹ ṣe gan-an wọ́n gan, torí ọ̀pọ̀lọpọ̀ igbeṣe òun ló ti wà nílẹ̀ tí owó yín tó fẹ́ bá lọ. Owó yẹn náà gan kò lè ká fún ohun tó wà nílẹ̀ ṣùgbọ́n màá gbìyànjú, màá yọ síra wọn so that.

Ojú òpó ayélujára yìí tí mo wà, òun ni mò ń lò. Bí AirTel, MTN, Glo àti Etisalat, òun ni ó wà. Ṣùgbọ́n MTN òun ni mò ń lò lákòókò yìí. Òun ni wọ́n ń pè ní Everywhere You Go Network, MTN ni. Bẹ́ẹ̀ sì ni Glo wà, òun ni Unlimited èyí tí à ń ṣe fún ara wa ní orílẹ̀ ede wa Nàìjíríà. Bẹ́ẹ̀ sì ni AirTel wà iyẹn, ó ní àmì aláwọ̀ pupa. A dẹ̀ tún ní Etisalat èyí tí a ti yí sí Nine Mobile ní àkókò yìí. Eléyìí ó dáa fún, eh, browsing, ó dáa fún oríṣìíríṣìí ǹkan tí a bá fẹ́ ṣe ní orí ẹ̀rọ ayélujára.

Mo máa ń jí pẹ̀lú idunnu ní òwúrọ̀, ebi e pé mi o ro wipe mo fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ tuntun ni. Níbi ìwà jípẹ̀ náà, ìtàn náà ni òwúrọ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ tuntun. Máa ń jí láti bẹ̀rẹ̀ ọjọ́ tuntun pẹ̀lú ìtàn.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni ẹ̀kọ́ bí a ti ń dáná torí pé mo fẹ́ràn kí n máa dáná, kí n máa se oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún idí eyì í, òun ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ọmọdé ní ìgbà èwe bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Òun ló fẹ́ mú mi láti fi tún, ẹ́, ìgbóhùn-sọ̀rọ̀, ìgbóhùn sílẹ̀ yìí ṣe. Torí pé ní ẹ̀ẹ̀kan mo ṣe, ẹ́, ìṣẹ́jú márùn-ún tí mi ò rí láti gbe wọlé. Tó jẹun ohun tí ó dùn mi lọ́wọ́ lọ́wọ́ báyìí. Fún idi yìí mo fi fẹ́ gbìyànjú láti ṣe ìṣẹ́jú márùn-ún mìíràn torí pé kí ni kò rọrùn láti ṣe àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n àwa náà mọ bí ohun gbogbo ti rí ní orílẹ̀-èdè yìí àtije atí mu ní. So bẹ́ẹ̀ ni mo ṣe ń gbìyànjú láti ṣe, láti mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ni mo lè tún ṣe bíi kíni, bíi rédíò, bíi fáànù, bíi tẹlifíṣàn, bíi fóònù. Ohun ni àwọn nǹkan tí mo lè tún ṣe. Bẹ́ẹ̀ sì ni. Tí ó ní àwọn nǹkan mìíràn tí mo lè tún ṣe bíi sọ́kẹ́tì iná tí ó mú iná wọlé. Ó jẹ́ ohun tí mo lè tún ṣe. Bíi àwọn ohun tí àwọn ènìyàn ń lò mọ́. Bẹ́ẹ̀ ni tí a fẹ́ ju sọ́nù bíi àwọn kíni, bí àwọn bíi tọ́ṣ-láìtì, bí àwọn bíi kíni, bí àwọn bíi, ẹ́ẹ́ẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀, bí àwọn bíi aṣọ, bí àwọn bíi bàtà, bí àwọn bíi pọ́ọ̀tù ìdáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni àwọn nǹkan tí mo lè tún ṣe dáadáa tó jẹ́ wípé iwúlo rẹ̀. A wá dàbí tuntun nígbà tí mo bá tún un ṣe tán. Bẹ́ẹ̀ ni òun ni àwọn nǹkan tí mo lè tún ṣe. Ó ní ṣe mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ ni. Ó tún ń dá lé lórí àwọn nǹkan náà tí a fẹ́ tún ṣe. Òun ni tí, tí mo lè ṣe. Ó ní àwọn nǹkan náà tí ó dà, ó ní àwọn ohun tí ó dá lé lórí tó bá jẹ pé ohun tí mo lè ṣe ni màá ṣe. Láìpẹ́ ẹni kankan ṣe. Ṣùgbọ́n tí ó bá je pé ohun tí mi ò lè ṣe ni, like ohun tí mi ò lè dá ṣe ni, màá pè ènìyàn sí tí à á sì jọ ṣẹ́ táa dè ṣe ní àṣeyọrí. Torí pé kíni Yorùbá sọ wípé "àṣeyẹ ohun ni alákàn ṣepò". Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ti gbìyànjú láti ṣe ìṣẹ́jú márùn-ún lẹ́ẹ̀kan tí ó jẹ́ wípé bí ó ti di ìṣẹ́jú márùn-ún geerege, òun ni ó dáwọ́ dúró fún ara rẹ̀ kí sì ráyè láti uploadu rẹ̀. Ó jẹ́ ohun tó dùn mi gan, tó kà mí lára. Mo se sọ wípé màá gbìyànjú láti tún un ṣe ní ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n ní àkókò yìí mi ò ní jẹ́ kó dóòrí ìṣẹ́jú márùn-ún geerege tàbí kó kó, kó dà dúró fún ara rẹ̀. Emi gangan fún ara làrá mi ni màá fi wá ara mi, ni màá fi dá dúró. Ìpọ̀ ohun tí mo, tó máa jẹ́ ààbọ̀ rẹ̀ ní àkókò tí mo bá gbé wọlé sí ibi tí à ń gbé àwọn èyí tó kù sí. Bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn wà tí èmi gan ò lérò wípé mo lè tún un ṣe. Ṣùgbọ́n tí a bá mú mi lọ sí ìdí rẹ̀ tí mo bá wò bí àwọn nǹkan wọ̀nyẹn bí wọ́n ti rí, ó máa rọrùn fún mi. A sì dùn nínu mi láti ṣe kíni, láti ṣe ìrànwọ́ lọ́wọ́ láti lè tún ohun nǹkan bẹ́ẹ̀ láti lè tún un ṣe. Fún idi eyìí ó jẹ́, eéh, ó jẹ́ ohun tó rọrùn fún mi nígbà tí mo bá rí àwọn nǹkan tí mo fẹ́ tún ṣe tí màá sì ṣe gẹ́gẹ́ bí a ti fẹ́, gẹ́gẹ́ bí ó ti da àti bí ó ti yẹ. Fún, fún, fún, fún àwọn nǹkan wọ̀nyí mo máa ṣe kíni, mo máa ṣe, àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan èyí tí ó da àti èyí tí ò da. Òun ni mo máa ṣe torí pé ó dá láti lè máa ṣe àtúnṣe àwọn nǹkan tí à ń lò bóyá a fẹ́ ṣiṣẹ́ ni tàbí à ń lò nílé tàbí à ń lò ní ilé ìwé láti máa ṣe bí ó ti tọ́ àti bí ó ti yẹ kó lè bàrí bí ó ti yẹ kó rí ní àkókò tí a bá nílò láti lò ó. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí a gbìyànjú láti ṣe ohun tí ó dára. Ẹ rí ẹ gbìyànjú láti gba ilé tí mo ṣe yìí láti gbáa wọlé. Má ṣe kọ̀ tíí, voice note mi torí kò ń ṣe ohun tó rọrùn. Ẹ jọ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹṣẹ.